Mo fẹ́ràn jíjó gangan ni. Mo fẹ́ràn kí n ma jó bóyá ní patí tàbí láwọn àwùjọ óle jẹ́ iléjọsìn. Mo fẹ́ràn ijó, kí ma jó sí àlùjó, kí n ma jó sí fújì àtàwọn orin ìgbàlódé ni mo máa ń jó sí. Mo nífẹ̀ẹ́ sí gidi gan ni.

Ó wù mí láti kọ́ èdè China àti Japan nítorí pé mo gbọ́ pé àǹfàní ṣòdo sí àwọn ìlú náà. Ó máa wù mí láti lọ sí ìlú China àti Japan láti gbé fún ìgbà díẹ̀ níbẹ̀. Mo sì mọ̀ pé t'èyàn ò bá gbọ́ èdè wọn, ó máa ṣòro fún ènìyàn láti lè gbé ìgbé ayé tó rọrùn láwọn ìlú náà. Nítorí náà mo fẹ́ràn láti gbọ́ èdè Japan àti èdè China dáadáa.

Mo sì lọ sí ilé oúnjẹ lánàá, mo lọ ní ìjẹta. Ni ti i àná tí mo lọ, ọ̀sán ni mo lọ. Mo lọ síbẹ̀ láti lọ jẹ àmàlà àti gbẹ̀gìrì àti ewédú. Oúnjẹ tí mo lọ jẹ ní ibẹ̀ nìyí. Mo sì fi ẹran ògúnfe nílá méjì lé, wá wá ọtí tó dùn díẹ̀ kan ma fi sílẹ̀ gbẹ̀ fi gbá. Mo, mo fẹ́, mo gbádùn oúnjẹ náà gidigidi gan ni nítorí pé ó jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jùlọ. Ilé oúnjẹ náà tí mo sì lọ, wọ́n ṣe dáadáa, wọ́n dáná náà dáadáa tó jẹ́ wípé oúnjẹ, oúnjẹ náà dùn dáadáa, pàápàá jù lọ gbẹ̀gìrì tí wọ́n sè ó da gidigan ni. Ó ki kò sàn, ewédú náà dẹ̀ léleyi ohun náà ki kò sàn. Ata tí wọ́n á fi sí lórí, ohun náà wà dáadáa pẹ̀lú àwọn ẹran ògúnfe méjì tí mo gbà pẹ̀lú pọ̀nmọ́ náà. Mo gba pọ̀nmọ́ náà lánàá. Ó dùn gidigan ni tó jẹ́ pé mò ń láàgùn, mò ń láàgùn gidi gan nígbà tí mo jẹ oúnjẹ náà tán ni. Hmm.

À ni mo lọ rí dọkítà ní oṣù tó kọjá, oṣù tó kọjá ni mo kẹ́yìn lọ rí dọkítà. Òhun tí mo ṣi lọ ṣe nígbẹ̀mí pé mo lọ ṣàyẹ̀wò ojú, mo lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ àtàwọn àyẹwò kọ̀ọ̀kan mi èyí ti mí ò rí, mi omọ orúkọ rẹ̀ dáadáa. Wọ́n sì sọ fún mi pé ki n rọra máa jẹ́ àwọn ǹkan tó bá ti dun ju ó, torí pé suga ti ó wà n nu ara mi tó ṣe díẹ̀. Àti ìgbana lèmi náà si tí n sọ ṣé ní oṣù tó kọjá, ọjọ́, ọjọ́ kejì oṣù tó kọjá, oṣù kejìlá ni mo lọ sí ilé ìwòsàn láti lọ rí dọkítà mi kẹ́yìn.

Rárá, kò sí ìgbà tí mo lè pàrọ̀ ọkàn mi. Ìyẹn dá lé lórí bí ǹkan yẹn bó ṣe ṣe pàtàkì sí tàbí àkókò tó ṣẹlẹ̀ sí. Tó bá jẹ́ pé ìgbà mí wà tí mo tilẹ̀ sọ pé má ṣe ṣe ǹnkan mi léléyi, bí mo ti ń lè yípadà, ṣùgbọ́n tí mo bá rí bí ǹnkan ṣe ń lọ, èmi gan gan máa nífẹ̀ẹ́ sí láti pàrọ̀ ọkàn mi nítorí pé ǹnkan o lọ bí mo se fẹ́ kó ṣe lọ. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé bí ǹnkan bá ṣe rí níbi tí èeyàn bá wà ló máa so nǹkan tí èeyàn á ṣe. Èyí ò ní ṣe pẹ̀lú pé mo ní mo ti sọ́nà n nu ọkàn mi pé mi ò ní yí ọkàn mi padà.

Mo lọ sí ọjà lánàá, mo lọ sí ọjà lánàá. Oríṣiríṣi ọjà ló wà. Ọjà tó ti ń ta oúnjẹ tútù, ọjà tó ti ń ta àwọn èrò, èrò, èrò, àwọn èrò oúnjẹ jíjẹ, ọjà tó ti ń ta aṣọ wà, ọjà tó ti ń ta àwọn oríṣiríṣi nǹkan ló wà. Èyí tí mo lọ lánàá ni ọjà tó ti ń ta oúnjẹ. Mo lọ ra oúnjẹ tútù bí i ìrẹsì, bí i ẹwà, gàárì, mọ́ tò gbogbo ẹ jọ́ tí mo lọ rà lánàá tí mo gbé wálé. Ohun tí mo ṣàkíyèsí ni pé ibi tí mo ti rajà lánàá, ọjà wọn wọ́n ju ibi tí mo ti máa ń ra tẹ́lẹ̀ lọ, wọ́n ju ibi tí mo ti rà ni oṣù tó kọjá lọ. Ó wá le jẹ́ pé níbi tí mo ti rà lóṣù tó kọjá náà, ọjà tí wọ́n náà le ti wọ́n si oò, ṣùgbọ́n ohun tí mo ṣàkíyèsí nìyẹn.

Èmi máa ń bèèrè ọ̀nà dáadáa o, nítorí pé ẹni tó bá ń bèèrè ọ̀nà kò lè sọnù láéláé. Tí mo bá mọ ibi tí mo bá ń lọ dáadáa, tí mo bá ti débí kan, màá bèèrè lọ́wọ́ àwọn tó jẹ́ pé mo mọ n pé ará àdúgbò yẹn ni wọ́n. Tàbí ó lè jẹ́ àwọn ọlọ́kadà, ó lè jẹ́ àwọn onímọ́tò, ó lè jẹ́ àwọn onímárúwá, ó lè jẹ́ àwọn oní tó, tó ń ta nǹkan lẹ́gbẹ̀ẹ́ títì. Irú àwọn yẹn, wọ́n máa mọ àdúgbò dáadáa. Irú ọ̀dọ̀ wọn mo tí máa ń bèèrè ọ̀nà. Tí n bá tún ti dé ibòmíì, tán bá ti júwe, tí n bá ti dé ibòmíì màá tún bèèrè títí, títí, títí màá fi dé ibi tí mò ń lọ. Mo máa ń bèèrè ọ̀nà dáadáa.

Mo máa ń rí i dájú wípé àwọn iṣẹ́ àkànṣe tó bá wà, boya nibi iṣẹ́ mi tàbí nínú ilé mi, mo máa ń rí dájú wípé èmi gangan ni mo wà ní, mo se àmójútó rẹ̀. Miò tun fún ẹlòmíràn láti máa ṣe àmójútó rẹ̀ nítorí wípé mo mọ̀ pé iṣẹ́ àkànṣe ni, kì í ṣe iṣẹ́ ojoojúmọ́, kì í ṣe iṣẹ́ tó jẹ́ pé, ẹ́, èèyàn, àwọn ẹlòmíì náà lè ṣe o. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí ká má. Nítorí àṣìṣe, nítorí pé ó jẹ́ iṣẹ́ àkànṣe tí a ò sì fẹ́ kí àṣìṣe kó wà níbẹ̀ púpọ̀. Èmi gangan fúnra mi ni mo máa ń mójútó. Nígbà tí mo bá sì ń ṣe àmójútó iṣẹ́ yì, èmi náà máa ń rí dájú wípé kò sí àṣìṣe kankan nínú àwọn nkan ta fisile tafi filélẹ̀ fún iṣẹ́ náà.

Mo ma n rìn ní àlàáfíà, mi ò fẹ́ jà, mi ò fẹ́ ìlara, mi ò fẹ́ ká má dín yàn sínú. Emi ná, emi má n gbogbo ìgbà mi ò kín dí yàn sínú, nítorí pé àlàáfíà ni mò n wá. Àlàáfíà àwọn ènìyàn, àlàáfíà ibi iṣẹ́ tí mo bá wà àti àlàáfíà à, ilé tí mò ń gbé ni mò má n wà ní gbogbo ìgbà.

Mo ma n yàwòrán dáadáa o. Mo sì fẹ́ràn rẹ̀ gidigan ni. Kódà mo ma n ya àwòrán ìtagbangba, mo de lè ya àwòrán eni tó jókòó. Mo fẹ́ràn rẹ̀ o wà lára nǹkan tí mo nífẹ̀ẹ́ sí jù. Mo se nífẹ̀ẹ́ sí tó láti máa ya, ni mo se nífẹ̀ẹ́ sí tó láti máa wo nǹkan tí iṣẹ́ tí àwọn èniyan ṣe nípa yíya àwòrán. Ohun tí mo nífẹ̀ẹ́ sí gidigan ni o. Mo nífẹ̀ẹ́ sí láti máa yàwòrán ní gbogbo ìgbà tí mo bá láǹfààní ẹ̀, boya nípa pé a lọ fún ìnáwó kan ni o tàbí àwọn ibi kan tí ó ti yẹ kí a yàwòrán. Mo nífẹ̀ẹ́ sí gidigan ni.